Hmm, ẹ̀fọ́ ìyànà ipájà, ẹ̀fọ́ yiì dára lọ́pọ̀lọ́pọ̀ ní jíjá rẹ̀. A nílò láti fi ìbọ̀wọ̀ ṣọ́wọ́ láti jẹ́ nítorí pé a máa yúnni lára. Bẹ́ẹ̀ ó, tó ọ̀pọ̀lọpọ̀ ìgbà ti mọ máa ń jẹ nítorí pé ó ń ṣiṣẹ́ fún ara dáradára nítorí pé ó máa ń, ó máa ń tú ẹ̀jẹ̀ ṣe ẹ̀fọ́ yiì dára lọ́pọ̀lọ́pọ̀. Idi eyìí ni tí mo ṣe máa ń jẹ nígbogbo.

Omi tí mo máa ń mu pọ̀ gan lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń tó ìwọ̀n géè bí i márùn-ún lójúmọ́ nítorí pé omi dára púpọ̀ fún àgọ́ ara. Dí dára tí omi dára púpọ̀ fún àgọ́ ara, ó mú kí àgọ́ ara ènìyàn kò ṣe pé pé. Kó ṣe pé pé èyàn lè tọ àwọn, àwọn ohun tí ó dára kúrò ní ara, a tún máa rán kídìrín ènìyàn lọ́wọ́.

Mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí nítorí pé àìṣedédé rẹ̀ lẹ́nu iṣẹ́. Because wọ́n nì íṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Ẹni tí kò bá múra sí iṣẹ́ rẹ̀ o di dandan ni ká lè kúrò lẹ́nu iṣẹ́ nítorí wípé yó dá àbùkù bá ilé iṣẹ́ náà.